Bẹ́ẹ̀ni, mo feràn láti daríji ènìyàn púpọ̀ torí ẹ̀kọ́ tí a máa ń kọ́ ní gbogbo ìgbà lọ́wọ́ àwọn òbí àti nínú ìjọ ni pé tí ènìyàn bá ṣẹ̀ wá, ká máa wá bí a ṣe máa daríji wọn. Wọ́n á ní nígbà mìíràn pé kò ṣe nítorí ti ènì yen gan-an pé ṣùgbọ́n nítorí ìfọ̀kànbalẹ̀ ta wá gan. So that, ká má ba lè máa sọ pé àwa gan-an gbé ọkàn arà wa sókè nítorí ohun tí ẹnìkan ṣe fún wa tàbí tí ẹlòmíì tàbí tí ẹ̀ tàbí nítorí pé nǹkan yẹn pé ó lè padà fa ìjàmbá kan tàbí òmíràn sí ago ara wa. So nítorí ìdí èyí wọn kọ́ wa pé a gbọ́dọ̀ máa daríji ènìyàn. Lai pẹ̀, even láì tí ì ṣe pẹ́ ni ohun, ènìyàn gan bẹ̀bẹ̀ lọ́wọ́ wa gan ká ti ṣe kí ni ká ti daríji ènìyàn nínú ọkàn wa. Ẹlẹ́yi máa ń fún ni ní ìfọ̀kànbalẹ̀, ó sì máa ń jẹ́ kí ènìyàn lè fojú sí nǹkan mi tí ènìyàn bá ṣe, tí ènìyàn bá fẹ́ ṣe. So ó rọrùn fún mi láti daríji àwọn ènìyàn lọ́pọ̀lọ́pọ̀.

Nnu, Sátidé ọ̀sẹ̀ tó gbẹ̀yìn ni mo kọ́ ohun tuntun gbẹ̀yìn níbi iṣẹ́. Torí níbi iṣẹ́ tèmi, tó bá ti di bí Sátidé àkọ́kọ́ nínú oṣù ni wọ́n a máa kọ́ wa ní ohun tuntun láti lè rán iṣẹ́ tí a ṣe lọ́wọ́ àti láti lè fún wa ní, ẹ, láti lè fún wa ní, láti lè fún wa, láti lè bá wa sọ̀rọ̀ lórí iṣẹ́ wa kí a má ba à lè ṣe ní ìṣekúṣe kí wọ́n sì lè kọ́ wa ní ọ̀nà tí a fi lè máa ṣe iṣẹ́ àti láti lè dáhùn oníbàárà wa lóhùn pẹ̀lú ìrọ̀rùn tí iṣẹ́ wa ga tí a fi rọrùn fún wa. So Sátidé àkọ́kọ́ ni wọ́n máa ń kọ́ ni wọ́n máa ń ṣe nǹkan báyìí fún wa. Ìbá mi dè wá fẹ́ pé ǹkan tuntun tí mo bá kọ́, ó máa ń jẹ́ bóyá lórí iṣẹ́ tuntun tí a gbà. Jẹ́ pé bóyá àti ìṣeré ẹ̀rí. Ṣùgbọ́n torí pé nípasẹ̀ iṣẹ́ tá ìta ṣe yẹn ni mo ti rí kíni mò ẹ̀ ṣẹ̀ kọ́ bí àti ìṣeré ǹkan bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni o, à, lóòótọ́ ni màá ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí màá lọ ibi tí mi ò mọ̀. Tí n bá bí ènìyàn kan, màá wo Google Map, ṣùgbọ́n ìgbà mí níbi tí mo wà, Google Map lè máa, ó má lè, ó lè má lè gbe dáadáa, kò lè ṣe map tó lè dàbí kí ẹ̀yàn mọ̀, kí ẹ̀yàn rí ènìyàn kan láti júwe ọ̀nà fún wọn. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá wá ti máa ń sọ pé "Àbẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà." So, nítorí idi ẹ́yìí, màá ń bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn nígbà tí màá lọ sí ìletò kan tí kò ṣe ibi tí mo mọ̀ dáadáa tàbí ibi tí ó jẹ́ pé bí à mú ti ẹ̀ ti lọ rí, ṣùgbọ́n tó dàbí pé nígbà tí mo bá tú padà lọ, ọ̀nà yẹn fẹ́ ṣe kí ni, ọ̀nà yẹn fẹ́ dàrú mọ́ mi ní ojú, so màá bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mò má nwọ àgó ọ̀wọ̀. Oríṣiríṣi àgó ọ̀wọ̀ ni mò má nwọ. O dá lóri bí ìrú aṣọ tí mò bá wọ àti ìrú òde tàbí ìbí tí mò bá n lọ bí ó bá ṣe ṣé pàtàkì sì. Ìkán nínú àgó mi tí mò fẹ́ràn jú ohun ní kàtíà àti àgó pátẹ́kí. Mẹ̀jẹ́ejì yí tí mò fẹ́ràn ju, ìkán jẹ́ alàwọ dúdú, ìkán sì jẹ́, ẹ́ẹ́, alàwọ, alàwọ wúrà. Mẹ̀jeẹ́jì yí mò fẹ́ràn làtí lò ní ọ̀pọ ìgbà tó bá jẹ́ wípẹ̀ boya ódé tó ṣe pàtàkì tàbí ní ìbí iṣẹ́ tó jẹ́ wípẹ̀ mò mọ̀ pé ọ̀un tí mò fẹ́ ṣe ní ọjọ́ náà tàbí ẹni tí mò fẹ́ pàdé ní ọjọ́ náà ó jẹ́ ẹni tí ó ṣe pàtàkì tí ó tó dè jẹ́ ẹni pàtàkì tàbí ẹni tí ó jẹ́ ẹni nlá ní àwújọ làtí lè fi ara mì han gẹ́gẹ́ bí ènìyàn tó tọ̀ làtí bá won fiṣẹ́ ati fun, tó bá dẹ̀jẹ́ ní òde náà làtí fi ara han gẹ́gẹ́ bí ẹni iyì àtí kí ènìyàn kí àwọn ènìyàn má bá fi ojú yẹpẹrẹ wo mi.

Uhm, mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi pẹ̀lú oríṣiríṣi ọ̀nà. Ṣùgbọ́n tí bá ti wòó, tí mo rí pé mi ò tíì rí ohunkóhun nípa ìwà mi ò mọ̀ wọ́n rí, mo máa ń gbìyànjú láti ṣe ìwádìí mi kí n tó bá wọn ṣiṣẹ́pọ̀. Máa ṣe ìwádìí lórí àwọn tó ti bá ṣiṣẹ́pọ̀ rí, báwo ni wọ́n ṣe ṣe sí àwọn tó bá ṣiṣẹ́pọ̀ rí, kiloo, kilo gbẹ̀yìn ìbáṣiṣẹ́pọ̀ àwọn méjèèjì, bi àwọn mẹ́tẹ́ẹ̀ta. Màá wo irú ènìyàn tí ó ń tọ̀ n jẹ́ pé ṣe olóòótọ́ ènìyàn ni, tí nǹkan ní nǹkan ò kí ń ranjú mọ́. Maadẹ wo bóyá, ó ń tọ̀n bóyá, ènìyàn tó tọ́ láti gbé iṣẹ́ fún ni pé ṣe ó mọ iṣẹ́ yẹn, ṣe ó mọ̀ ń do jú àti pé ṣe ó mọ̀ dáadáa. Nígbà tí mo bá rí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí mo sì rí bí ó ṣe le sọ ibi di ire nípasẹ̀ pé bóyá ìṣòro kan wà tí ó lè mú, ọ̀yẹ́ tó lè mú, tó lè mú ọgbọ́n kan tàbí ìmí wa ta fi máa yí ìṣòro yẹn, ta fi máa sọ di ọ̀nà, ta fi máa sọ di ọ̀nà fún wa. Nígbà tí mo bá rí ru èèyàn báyìí ni inú mi máa ń dùn láti bá irú èèyàn bẹ́ẹ̀ ṣiṣẹ́pọ̀. So báyìí ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi àti pé mo ti máa ń fi àdúrà ti lẹ́yìn.

Oríṣiríṣi ọ̀nà ni a fi ń ran ènìyàn lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Ìgbà mí tí mo bá rí pé ẹni tí ó ti jẹun ni àmọ́ wá bí a ṣe máa wá nǹkan tí ó máa jẹ tàbí bí ká bá wá iṣẹ́ tí ó fi máa ṣe kí nítorí tó fi máa máa rí òwò jọ, tó bá dẹ̀ jẹ́ ẹni tó ń wá iṣẹ́ ni máa gbìyànjú pẹ̀lú ipá mi àti ìwọ̀n ba ènìyàn tí mo mọ̀ láti lè bá wọn rìn-ín, láti lè bá wọn wá iṣẹ́ sí ibi tí wọ́n bá fẹ́ tàbí ibi tí ó bá tọ̀ tàbí ẹni tí mo ti ẹ̀ lè pè, tó lè tó ǹ gan lè fún wọn ní iṣẹ́. Ìyẹn ó dá lé bí ibi bí àwọn gan bí wọ́n bá ṣe lè ṣiṣẹ́ sí àti bí ìwé ẹ̀rí wọn bí ó ṣe múná dóko tó. Then àwọn mi wá náà tó jẹ́ wípé oríṣiríṣi ọ̀nà ni ṣá, àtàwọn tí wọ́n nílò ẹ̀, tí wọ́n nílò ǹkan, tí wọ́n nílò owó níwọ̀n ba ti agbára mi bá ká, màá ṣé fún wọn. Ẹlòmíràn tọ́ dẹ̀ jẹ́ wí pé ó nílò èèyàn ni pé ẹni tí ó lè bá sọ̀rọ̀, a máa ń jókòó láti gbọ ohun tí ó bá ń dá èèyàn ní ọ̀kan láàmú. Mo dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀. Ẹlòmíràn dẹ̀ tó jẹ́ pé bóyá lórí, bóyá ó kàn ń wá, ó ń wá ẹni tó máa bá sọ̀rọ̀ lórí, bóyá iṣẹ́ òjọ́ àbí lórí business pé bóyá ǹkankan báyìí ń yọjú, àbí ìgbà míì a máa ń tíbẹ̀ náà ran àwọn ènìyàn lọ́wọ́.